Kókó ẹ̀kọ́ wo lo fẹ́ràn jù ní ìgbà èwe? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ìgbà èwe ni ẹ̀kọ́ Yorùbá. Nibi tí wọ́n ti máa ń kọ́ wa ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, tí wọ́n tun máa fi ń jẹ́ ká mọ bí a ṣe ń kí ènìyàn, pẹ̀lú bí a ṣe ní bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní èdè wa pẹ̀lú àṣà wa. Ìdí nìyí tí mo ṣe like kókó ẹ̀kọ́ Yorùbá. Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ìgbà èwe ni kókó ẹ̀kọ́ Yorùbá. Torí oríṣiríṣi orin ìdárayá ni wọ́n máa ń kọ́ wa ní ìgbà èwe pẹ̀lú oríṣiríṣi òwe ni olùkọ́ wa máa ń kọ́ wa.

Nígbà wo ni o kẹ́yìn lọrí dọkítà? Ìgbà tí mo kẹ́yìn lórí dókítà ni ìjọ́ tí ara mi kò yá, tí mo sì nílò láti lọ sí ilé ìwòsàn fún ìlera pípé. Ìjọ́ ìgbà yẹn ó sì ti pẹ́ díẹ̀ sẹ́yìn, yóò ti máa lọ sí bí oṣù mẹ́sàn-án sí ìsìn yìí tí mo ti kẹ́yìn lọrí dókítà gbẹ̀yìn. Ìgbà tí mo kẹ́yìn lórí dókítà gbẹ̀yìn, yóò ti máa lọ sí oṣù mẹ́sàn-án sí ìsìn. Ìgbà tí ara mi kò ya tí mo ní di-- tí mo nílò ìlera pípé ni mo lọ sí ilé ìwòsàn tí wọ́n sì fún mi ní ògùn. Ó si ti ń lọ sí bí oṣù mẹ́sàn-án sẹ́yìn báyìí.

Báyìí ni mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò mi. Mo máa nílò láti tètè jí fún ìrìnàjò náà àti ibi tí mò ń lọ máa nílò láti bá awakọ̀ mi sọ̀rọ̀ kó tó di pé mo máa kúrò ní ibùgbé mi. Ah, gbogbo àwọn nǹkan tí mo máa nílò fún ìrìnàjò, ó gbọdọ̀ ti wà ní ìkáwó mi kó tó di ọjọ́ tí mo máa rin ìrìnàjò náà. Ah, tó bá sì di ọjọ́ tí ìrìnàjò yẹn náà máa wáyé, eh, màá nílò láti tètè jí láti, ah, mú ìrìnàjò mi pọ̀n àti tètè dé sí ibi tí awakọ̀ mi yóò ti gbé mi lọ sí ìrìnàjò náà. Kó má bá, kí awakọ̀ mi má bá ja mi lẹ̀ àti pé mo máa ní, mo máa, inú mi máa dùn láti wà níwájú awakọ̀ mi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Bí mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi rè, mo máa rí i dájú pé nǹkan báyìí ni mo fẹ́. Ǹkan si tí bá de ti fẹ́ ni mo máa sọ fún àwọn ẹlẹgbẹ́ mi. Tí bá ti sọ fún àwọn ẹlẹgbẹ́ mi, a máa jọ sọ̀rọ̀ bí àṣejo máa ṣe ní, tu bi nu bí. Báyìí ni mo ṣe máa ń ṣètò láàárín àwọn ẹlẹgbẹ́ mi. Bí mo ṣe máa ń ṣètò ní.